Ṣé o máa ń ṣe ìpè fídíò? Mo máa ń ṣe ìpè fídíò. Àjàjà tí mo bá ní ǹkan tí mo fẹ́ kọ èèyàn tàbí tí mo fẹ́ kó mọ̀, àti tí mo bá pé èyí tó bá ṣe ìpè fídíò, a máa fi hàn mí, a máa ṣàlàyé bó ṣe yẹ kó ṣe fún un. Tàbí tí igba mii ti n bá fẹ́ rí ojú ẹni yen, ti mo bá fẹ́ rí àwọn ǹkan tó ń ṣe tàbí tó fẹ́ fi ilé rẹ̀ hàn mí tàbí tó fẹ́ fi ibìkan hàn mí, màá ṣe ìpè fídíò.